Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó mú àdéhùn pẹ̀lú àkókò lókukudun. Tí n bá ní àdéhùn pẹ̀lú ènìyàn láti dé síbi kan, mo máa ríi dájú wípé mo dé ní àkókò tàbí kí n tó fi ìsẹ́ju díẹ̀ yájù láti dé síbẹ̀. Mi ò ṣe ẹnìkan tó máa ń fi àkókò falẹ̀ rárá lórí ohunkóhun. Ohunkóhun tí bá fẹ́ ṣe, bo jẹ́ kí mo fẹ́ rí èèyàn ni tàbí mo fẹ́ rí ojúlùmọ̀ tàbí mo ń jáde, mo máa ń fi àkókò sọ́kàn ninu ìmúra mi, irin mi, ìwọkọ̀ sí mi ohun gbogbo tí wọ́n á fi àkókò sọ́kàn, gbogbo àwọn nǹkan yii papọ̀ ló sì máa jẹ́ kí n dé ibi tí bá n lọ ní àsìkò tó dára. Mi ò kín fẹ́ kí ènìyàn máa dúró dè mí, tí èmi àti ènìyàn bá fẹ́ jáde tàbí--- ti aba ní ìbáṣepọ̀ kankan.

Ènìyàn ò kí ń ko ẹ̀kọ́ tán. Ni ojoojúmọ́ ni ènìyàn máa ń kọ́ ǹkan tuntun sí lọ́wọ́ lọ́wọ́. Ohun tó wù mí kí mọ̀ tí mo fẹ́ kọ́ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n tí bá ní kí n sọ ìkannu àwọn ǹkan tí mo fẹ́ kọ́.

Mo jẹ́ ẹnìkan tó ti pẹ́ ní inú isẹ́ tí mò ń ṣe, kì ń ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ isẹ́ tàbí mo jẹ́ ọmọdé isẹ́. Àti ibi rírà ni mo ti máa rí dájú pé ọjà mi dára, kò ń ṣe ìgbà tí bá fẹ́ tà nìkan. Láti ibi rírà wá àti bí níná rírà ni màá ti ríi wí pé mo ra ọjà tó dára sórí igba. Tí bá ti ra ọjà tó dára sórí igba, títa rẹ ò ṣòro mọ́. Mo máa rí dájú pé mi ò kí ń pààrọ̀ àwọn tí mo ń rajà lọ́dọ̀ wọn lémọ́lémọ́. Tí bá ti rí ènìyàn tí ọjà rẹ̀ dára, màá yá tètè mú ní kọ́sítọ́mà. Ọ̀dọ̀ rẹ̀ ni màá ti máa ra àwọn ọjà tí bá nílò bí mo ṣe máa rí dájú pé ọjà mi dára nìyẹn.

Ì irúfẹ́ ìdílé tí mo ti jáde o jẹ́ pé ó jẹ́ bárakú fún mi láti ní ọgbà. Ìdílé tí mo ti wá jẹ́ ìdílé tó má ń dáko lọ́pọ̀lọpọ̀ bí wọ́n sì ti tọ́ mi dàgbà nìyẹn. Bí èmi náà ṣe dàgbà o ti di bárakú fún mi, kíi n se ohun tí mo lè fí lẹ̀ mọ́. O jẹ́ kó rọrùn fún mi láti sètò ọgbà mọ́ iṣẹ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí ìbèere yin, bẹ́ẹ̀ ni mo mo ní ọgbà.

A máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Ìgbà kí bàtà bá ti ṣe ìpàdé alápapọ̀, ni wọ́n máa ń kọ ìròyìn ìpàdé náà síbẹ̀. Ṣùgbọ́n èmi kọ́ ló wà ní ìsọ̀rí àwọn tó ń kọ ìròyìn ìpàdé alápapọ̀ náà. Ọ̀tọ̀ ni ìsọ̀rí tí èmi wà. Adarí ẹgbẹ́ ni mí. Èmi ló máa ń darí àwọn ìpàdé alápapọ̀ náà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi ló máa ń sábà darí rẹ̀. Ibi tí wọ́n pín mi sí kọ́ ni ibi tí wọ́n ti ń kọ ìròyìn. Ṣùgbọ́n ní ta-- ìgbàkígbà táa bá ti ní ìpàdé alápapọ̀ ní ibi iṣẹ́ mi, wọ́n máa ń kọ ìròyìn ìpàdé náà síbẹ̀. Ó kàn jẹ́ wípé èmi kọ́ ló wà ní ìsọ̀rí ìròyìn kíkọ́ ọ̀hún ni. Ṣé ni mo máa ń darí àwọn ìpàdé náà. Kì í ṣe ìdí ìròyìn kíkọ́ ni mo wà.

Tí a bá tilẹ̀ kọ́kọ́ gbé àwọn oníbàárà tí sẹ́ gbẹ́ kan, jíjẹ oúnjẹ ọ̀sán kò jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní òrékóòrè. Irú ìpínlẹ̀ tí mo wà, àbí àti bí ọrọ̀ ajé ìlú, ọrọ̀ ajé orílẹ̀èdè bí ó ṣe rí lọ́wọ́ kò fi ààyè gbá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti jẹ oúnjẹ ọ̀sán. Ṣùgbọ́n tí a bá tún ní ká gbàgbé nípa ọrọ̀ ajé orílẹ̀èdè, iṣẹ́ gọbọi kì í jẹ́ kíráyè jẹ oúnjẹ ọ̀sán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n tó bá ní ìgbà tó pọn dandan kí mo ní láti jẹ oúnjẹ ọ̀sán àgàgà pẹ̀lú oníbàárà, tó bá jẹ́ wípé oúnjẹ ọ̀sán yẹn kì í ṣe nípa ti oúnjẹ nìkan, tó jẹ́ wípé ó ṣe é ṣe ká sọ̀rọ̀ nípa iṣẹ́ níbẹ̀ náà, èyí tí àwọn olóyìnbo máa ń pè ní business date. Tí oúnjẹ jíjẹ náà kì í ṣe, kì í ṣe nípa ti oúnjẹ nìkan, kódà kì í, kì í ṣe pé torí oúnjẹ la fẹ́ dìdí sè, torí iṣẹ́, torí iṣẹ́ ta fẹ́ jọ ṣepọ̀ la fi fi oúnjẹ yẹn kẹ́wọ́. Tó bá jẹ́ irú ìyẹn ni tó sì jẹ́ oníbàárà tí mo mọ̀ pé ó, ó jẹ́ ǹkan tó ṣe gbòógì, tí mo mọ̀ pé kì í ṣe oníbàárà tó fẹ́ mú mi ṣeré, tí mo mọ̀ pé tí, tí bá bá ẹni yìí ṣèpàdé, ohun ìsodírélè ti bẹ̀, so jáde. Mo, mo máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú rẹ̀ ká sì sọ̀rọ̀ nípa iṣẹ́, bí a, ó tún lè mú iṣẹ́ gbòòrò si.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àárọ̀. Mo máa ń jí ní kùtùkùtù àárọ̀ nígbà tí ayé sì ń dákẹ́, tí ariwo kò tíì bẹ̀rẹ̀. Ni àkókò yìí, inú mi máa ń balẹ̀ gan, ọkọ̀ mi sì máa ń túbọ̀ sí ìrònú jinlẹ̀. Mo máa ń rí pé àárọ̀ ń fún mi ní àlàáfíà àti tún ara mi ṣe láti tú ètò ọjọ́ mi ṣe dáadáa kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́. Nígbà tí mo bá jí ní àárọ̀, mo máa ń rí afẹ́fẹ́ tútù tí ó ń rọ̀ láti òde wá. Afẹ́fẹ́ yìí máa ń jẹ́ kí ara mi dùn, ó sì máa ń jẹ́ kí raye ronú ní ìdákẹ́ jẹ́. Mo máa ń gbọ́ ohùn àwọn ẹyẹ kíńkọrin, ohùn, ohùn tí ó rán mi létí pé ayé lọ dáadáa. Mo sì tún ní àǹfààní mìíràn láti ṣe ohun tó da lónìí. Ohùn ẹyẹ wọ̀nyí máa ń fún mi ní ìtùnú àti ayọ̀. Mo tún fẹ́ràn àárọ̀ nítorí pé ó jẹ́ àkókò tí mo lè lo pẹ̀lú ara mi. Ni àkókò yìí, mo máa ń gbá, máa ń gbàdúrà, mo máa ń ròyìn ohùn tí mo fẹ́ ṣá ayé mi lọ́jọ́ náà. Mo sì máa ń ṣe ìpinnu tuntun. Mo máa ń rí pé bí mo bá bẹ̀rẹ̀ ọjọ́ mi dáadáa ní àárọ̀, gbogbo ọjọ́ mi máa ń lọ dáadáa. Àárọ̀ jẹ́ kó ran fún mi láti dojúkọ ohùn tí mo ní láti ṣe. Ohun mìíràn tí mo tún fẹ́ràn nípa àárọ̀ ni pé mo máa ń lè ṣe iṣẹ́ mi pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ọpọlọ mi máa ń jára ṣiṣẹ́, ìrònú mi sì máa ń mọ́. Mo lè ka ìwé, kọ ìwé tàbí ṣiṣẹ́ lórí àwọn ẹ̀rọ tuntun. Nígbà mìíràn, mo máa ń lo àárọ̀ láti ṣètò ọjọ́ mi, láti kọ ohùn tí mo fẹ́ ṣe sílẹ̀ kí n sì lè mọ ibi tí mò ń lọ. Bí ó tilẹ̀ jẹ́ pé mo tún máa ń rí ìdùnnú ní ìrọ̀lẹ́ tàbí alẹ́, àárọ̀ sì jẹ́ àyànfẹ́ mi. Ìrọ̀lẹ́ lè da fún ìsinmi, alẹ́ lè da fún ìsinmi jinlẹ̀, ṣùgbọ́n àárọ̀ ni ìbẹ̀rẹ̀ ohùn gbogbo. Ó dàbí ìlérí tuntun, ìrètí tuntun àti àǹfààní tuntun. Ni gbogbo àárọ̀, mọ máa ń rí i pé ayé ó ń fún mi ní àlàáfíà mìíràn láti dá ara mi lára, láti kọ́ ẹ̀kọ́ tuntun àti láti jẹ́ ènìyàn tó dáa jù. Ní kùtùkùtù, àkókò tí mọ fẹ́ràn jùlọ ní ọjọ́ ni àárọ̀ nítorí pé ó ń fún mi ní ìdákẹ́jẹ́, ìsinmi àti ìtẹ́lọ́rùn. Ó ń jẹ́ kí mọ̀ ara mi dáadáa, ó sì rán mi lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ọjọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọ, mo sì ti ń fọ láti ìgbà tí mo ti wà ní kékeré. Fifi aṣọ fọ jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí mo mọ̀ dáadáa tí mo sì mọ̀ ti pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ní ìbẹ̀rẹ̀, mo kọ́ ẹ̀kọ́ yìí lọ́wọ́ àwọn àgbàlagbà nínú ilé wa. Wọ́n sì kọ́ mi pé fífi aṣọ fọ kì í ṣe iṣẹ́ kọ́júkọ́jú, ó nílò sùúrù àti ìtọ́jú. Ní gbogbo ìgbà tí mo bá fẹ́ fọ́, mo máa ń bẹ̀rẹ̀ nípa yíya sílẹ̀ gẹ́gẹ́ bí àwọ̀ wọn. Mo máa ń ya aṣọ funfun sọ́tọ̀, aṣọ dúdú sọ́tọ̀ àti àwọn aṣọ mìíràn sọ́tọ̀. Nítorí mo mọ̀ pé bí a kò bá ṣe bẹ́ẹ̀, àwọ̀ lè dàpọ̀, aṣọ sì lè bàjẹ́. Lẹ́yìn náà, mo máa ń kó omi sínú agbádá, mo fi ọṣẹ tàbí dìtajẹ́ǹtì kún, mo sì jẹ́ kí ó tu dáadáa nínú omi. Nígbà tí mo bá fi aṣọ sínú omi, mo máa fọ́n dáadáa, pàápàá jùlọ ní ibi tí ìdọ̀tí pọ̀ sí bíi apá aṣọ, kọ́là tàbí ìsàlẹ̀ aṣọ. Mo mọ̀ pé fífi agbára pọ̀ síi ní àwọn apá wọ̀nyí ṣe pàtàkì kí aṣọ lè mọ́n gidi. Nígbà mí, mo máa ń jẹ́ kí aṣọ rìn sínú omi fún ìgbà díẹ̀ kí ìdọ̀tí rẹ̀ lè rọ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ń fọ̀ ọ́ pẹ̀lú ọwọ́. Lẹ́yìn tí mo bá ti fọ aṣọ tán, mo máa wẹ aṣọ pẹ̀lú omi mímọ́ lẹ́ẹ̀kan sí tàbí ni eẹ̀méjì kí gbogbo ọṣẹ lè jáde kúrò nínú rẹ̀. Mo mọ̀ pé bí ọṣẹ bá kù nínú aṣọ, ó lè fa ìrùnra tàbí kó má jẹ́ kí ó rọrùn láti wọ̀. Nígbà tí mo bá rí pé aṣọ ti mọ́ dáadáa, mo máa túu, mo sì gbé sí ibi tí òòrùn àti afẹ́fẹ́ lè gbà. Fifi aṣọ fọ kò mí ọ̀pọ̀ ọ̀kan nípa ìgbésí ayé. Ó kọ́ mi pé ìfaradà, ìtọ́jú àti ojúṣe. Ní gbogbo ìgbà tí mo bá fọ, mo máa ń rí pé kì í ṣe ìṣe gbogbo nǹkan ni a lè ṣe lọ́fáfá. Díẹ̀ lára àwọn nǹkan nílò àkókò àti ìfaradà. Ó tún jẹ́ kí n mọ iye iṣẹ́ tí ó lè ṣẹ́yìn aṣọ mímọ́ àtiwọ̀ lójoojúmọ́. Ní kíkún, mo lè sọ pé mo mọ̀ bí a ti ń fọ dáadáa, mo sì lè ṣe láì ní ṣuru. Fifi aṣọ fọ ti di apá kan nínú ìgbésí ayé mi. Kì í ṣe nítorí pé mo gbọ́dọ̀ ṣe é nìkan, ṣùgbọ́n nítorí pé mo fẹ́ràn láti ṣe é.

Ìlànà ìpolówó mi dá lé lórí ìmòye pé ìpolówó tó da gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ àwọn ènìyàn tí mo fẹ́ dẹ́ba. Ní gbogbo ìgbà ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti mọ ẹni tí mò ń ta ọjà tàbí iṣẹ́ rẹ̀. Mò máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ara mi pé ta ni wọ́n jẹ́? Kí ni wọ́n fẹ́ ṣe gan an? Kí ni ìṣòro tí wọ́n ní tí ohun tí mò ń pèsè lè yanjú? Bí mo ṣe bá rí ìdáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí, bẹ́ẹ̀ ni mo ṣe lè da ìpolówó mi tí yóò kan ọkàn wọn dáadáa. Lẹ́yìn tí mo bá ti mọ àwọn oníbàárà mi dáadáa, mo máa ṣiṣẹ́ lórí nǹkan tí mo fẹ́ sọ. Mo gbàgbọ́ pé ìpolówó kì í ṣe fífi ọjà hàn nìkan ṣùgbọ́n fífi ìtàn nǹkan tí àwọn ènìyàn nílò hàn fún wọn. Mo máa ń gbìyànjú láti fi hàn bí ọjà tàbí iṣẹ́ mi ṣe lè mú ìgbésí ayé wọn rọrùn dáàjú lọ tàbí dùn si Ìtàn yìí gbọ́dọ̀ jẹ́ òtítọ́, kò sì jẹ́ ohun tí mo lè dúró lé. Ìlànà ìpolówó mi tún dá lórí lílo ọ̀nà tí ó tọ́ láti dé bá àwọn ènìyàn. Mo mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn ló wà ní ibìkan ṣoṣo. Èdí nìyẹn tí mo fi máa ń lo àwọn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ bíi míḍíà àwùjọ, rédíò, tẹlifíṣàn tàbí ìpolówó ẹnu sí ẹnu gẹ́gẹ́ bí i tí àwọn oníbàárà mi bá ti wá. Mo máa ń fi yan nǹkan tí yóò kó rọrùn fún mi láti bá wọn sọ̀rọ̀ tààrà. Ohun mìíràn tó ṣe pàtàkì nínú ìlànà ìpolówó mi ni ìfarahàn àti ìfaradà. Mi ò ríi tí pé ìpolówó kan ṣoṣo yóò yí gbogbo nǹkan padà lẹ́sẹ̀kẹsẹ̀. Mo mọ̀ pé lílo àkókò kí ènìyàn lè mọ àmì ọjà mi, kí wọ́n lè gbà á gbọ́, kí wọ́n sì lè gbóyà láti rà á. Ìdí nìyẹn tí mo fi n tẹ̀síwájú ní fífi ìpolówó hàn lọ́nà tó dájú láì sì yí ìtàn mi padà lọ́pọ̀lọpọ̀. Mo tún máa ń ṣe àyẹ̀wò ara mi lọ́pọ̀ ìgbà. Mo máa ń wo ohun tí mò ń ṣe dáadáa àti ohun tí kò ṣiṣẹ́. Mo máa ń rí pé ọ̀nà kan kò mú àbájáde tí mo fẹ́, mo rí bẹ̀rù láti yípadà. Ìlànà ìpolówó mi kì í dúró sísín, ó máa ń dàgbà síi, ó máa ń yípadà gẹ́gẹ́ bí ayé àti àwọn oníbàárà mi ṣe ń yípadà. Nínú kíkún, ìlànà ìpolówó mi dá lórí ìmọ̀ ènìyàn, ìtàn tí ó ní ìtumọ̀, lílo ọ̀nà tó péye àti ìfaradà pẹ̀lú àyẹ̀wò ara mi. Mogbọ́ Mo gbàgbọ́ pé bí mo bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú òtítọ́ àti ìtara, ìpolówó mi kì yóò kàn.

Bí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn dá lé lórí ìtàn iṣẹ́ tí mo bá ń ṣe àti ìlànà tó dá lórí òtítọ́ àti ìgbẹ́kẹ̀lé. Mi ò gba owó lọ́nà ìtàn tàbí ẹ̀tàn. Mò ń gba owó nípa fífi ìyí kedere hàn, fífi ìpinnu ṣáájú àti fífi iṣẹ́ tó péye pèsè. Ni gbogbo ìgbà ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti ṣàlàyé fún ẹni tí mo fẹ́ ṣiṣẹ́ fún pé ẹni èyí ni iṣẹ́ tí màá ṣe, èyí ni àkókò tí yóò gbà, èyí sì ni owó tí yóò jẹ́. Mo máa ń gba owó nípa ìbáṣepọ̀ rere. Mo gbàgbọ́ pé bí ènìyàn bá gbẹ́kẹ̀lé mi kò ní ìṣòro fún wọn láti san owó tí mo bá sọ. Ìdí nìyẹn tí mo fi máa ń jẹ́ kí wọn pé owó tí wọ́n san kìí ṣe asán ṣùgbọ́n owó iṣẹ́. Mo máa ń ṣàlàyé àǹfààní tí wọ́n máa rí àti bí iṣẹ́ ṣe lè ràn lọ́wọ́ láti dé ibi tí wọ́n fẹ́ lọ. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń gba owó nípasẹ̀ ìlànà tó rọrùn fún ẹni tí ń san. Ó lè jẹ́ nípasẹ̀ ìsanwó ilé ìfowópamọ́, ìsanwó lórí app tàbí ìsanwó kíkà gẹ́gẹ́ bí ohun tí a bá faramọ́. Mo máa ń fún wọn ní àǹfààní láti yá ọ̀nà tí ó bá wù wọ́n jù lọ nítorí mo mọ̀ pé ìrọ̀rùn mú ìbáṣepọ̀ dáadáa sí. Nígbà mi mo tún máa ń gba owó ní ìpín pàápàá jùlọ tí iṣẹ́ bá tóbi.

Ìgbà tí mo kẹ́yìn lọ wẹ ẹyín mi ni àárọ̀ òní, lẹ́yìn tí mo jí láti òru. Fífi ẹyín wẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn ǹkan pàtàkì tí mo máa ń ṣe pẹ̀lú rara, nítorí mo mọ̀ pé ìlera ẹnu ń dà lórí rẹ̀ gan. Ni gbogbo àárọ̀, kó tó di pé mo jẹun tàbí kí n bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi, mo máa ń lọ sí balùwẹ̀ láti fọ ẹyín mi dáadáa. Nígbà tí mo bá fẹ́ wẹ ẹyín, mo máa ń lo búrọ̀ṣì èyí tó dára àti toothpaste tó ní fluoride. Mo máa ń bèrè nípa fífi omi tú búrọ̀ṣì díẹ̀, mo máa ń fi toothpaste sí, mo sì bẹ̀rẹ̀ síí fọ ẹyín mi lọ́nà tí ó tóbi àti tí tẹ́ ẹ lọ́rùn. Mi ò kàn fọ iwájú ẹyín nìkan, mo máa ń fọ ẹ̀yìn ẹyín, àárín ẹyín àti ahọ́n mi, nítorí mo mọ̀ pé àìfọ̀ ahọ́n lè fa òórùn burúkú nínú ẹnu. Mo máa ń gba àkókò mi ní fífi ẹyín wẹ̀, mo máa ń ṣe èyí kí ìṣẹ́jú méji tàbí bẹ́ẹ̀ lọ. Nígbà tí mo bá ṣe, mo máa ń ronú pé mò ń ṣe ǹkan tó dára fún ara mi àti fún ìlera mi lọ́jọ́wájú. Lẹ́yìn tí mo bá ti fọ ẹyín mi tán, mo máa ń fọ ẹnu mi pẹ̀lú omi dáadáa, mo sì tún máa ń lo mouthwash nígbà mi kí ẹnu mi lè tutù, kí oorun rẹ̀ sì dúró pẹ́. Kìí ṣe ní àárọ̀ nìkan ni mo máa ń wẹ ẹyín mi, ní alẹ́ pẹ̀lú, ṣáájú kí tó lọ sùn, mo máa ń fọ ẹyín mi. Èyí ṣe pàtàkì sí mi nítorí pé mo mọ̀ pé gbogbo ohun tí mo jẹ lọ́jọ́ lè fi àdánù sí ẹyín dí kò bá fọ̀ wọ́n dáadáa. Fífi ẹyín wẹ̀ ní alẹ́ ràn mí lọ́wọ́ láti yàgò fún irun èyí ìrora ẹyín àti ìṣòro mi tó lè ṣẹlẹ̀ lọ́jọ́wájú. Mo kọ́ ẹ̀kọ́ ìtọ́bi fífi ẹyín wẹ̀ láti ọwọ́ àwọn àgbàlagbà àti àwọn dókítà ẹyín. Wọ́n kọ́ mi pé ẹyín tí a bá tọ́jú dáadáa lónìí yóò fi mí ní ọkàn balẹ̀ ní ọjọ́ alẹ́. Fífi ẹyín wẹ̀ ti di apá kan nínú ìgbésí ayé mi, gẹ́gẹ́ bíi jíjẹun tàbí mímu omi. Ní kíkún, ìgbà tí mo kẹ́yìn lọ wẹ ẹyín mi ni lónìí àárọ̀ mi, mo sì mọ̀ pé ní alẹ́ ṣáájú kí n tó lọ sùn, mo máa tún ṣe é lẹ́ẹ̀kan si. Fífi ẹyín wẹ̀ wà fún mi, ètùnú, ìgboyà láti bá ẹni sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ ní ọ̀pọ̀ ìgbà, pàápàá jùlọ nígbà tí mo bá ní ojúṣe púpọ̀ tàbí nígbà tí mo bá fẹ́ pa parí iṣẹ́ kan dáadáa. Iṣẹ́ jẹ́ a-- iṣẹ́ jẹ́ pàtàkì nínú ìgbésí ayé mi, mo sì máa ń gbà á gẹ́gẹ́ bí ojúṣe tí mo gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìfaradà àti ìtara. Nígbà mii, mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìbẹ̀rẹ̀ ọjọ́, mo sì tún máa tẹ̀síwájú títí di alẹ́. Kìí ṣe torí pé ẹnìkan fi mí le lórí, ṣùgbọ́n nítorí pé mo fẹ́ rí pé ohun tí mò ń ṣe péye. Ni gbogbo ìgbà tí mo bá ń ṣe iṣẹ́ ju wákàtí lọ, mo máa mọ̀ pé mò ń fi ara mi àti àfojúsùn mi síwájú. Mo mọ̀ pé kò sí àṣeyọrí tí mò ń wá láìsí ìṣàpá. Ìdí nìyẹn tí mo fi máa ń faradà ìrẹ̀wẹ̀sì, mo sì ń gbìyànjú láti parí ohun tí mo bẹ̀rẹ̀. Nígbà tí mo bá rí ìdí kedere, mo ti fi iṣẹ́ takuntakun. Iṣẹ́ pípé kì í dùn mí, kódà ó máa ń fún mi ní ìtẹ́lọ́rùn. Síbẹ̀, mo tún mọ̀ pé ara ènìyàn nilo ìsinmi. Bí mo ṣe ń ṣiṣẹ́ ju wákàtí lọ, kò túmọ̀ sí pé mò ń fojú ko ara mi. Nígbà tí mo bá rí pé ara mi ti rẹ̀, mo máa ń dájú iṣẹ́ dúró díẹ̀, mo sinmi mo sì tún ń gba agbára padà. Mo gbàgbọ́ pé iṣẹ́ tí kò ní ìsinmi gbé fa àìlera ìbànújẹ́ àti àìlera ọpọlọ. Ìdí nìyẹn tí mo máa ń fi gbìyànjú láti rí dájú tó dá láàárín iṣẹ́ àti ìsinmi. Ni ọ̀pọ̀ ìgbà, ṣíṣe ju wákàtí lọ ti kọ́ mi ọ̀pọ̀ ẹ̀kọ́. Ó kọ́ mi nípa ìṣètò àkókò, ìfaradà àti ìfaramọ́ ohun tí mo fẹ́ ṣàṣeyọrí. Mo ti rí pé bí mo bá lo àkókò mi dáadáa, mo lè ṣe púpọ̀ nǹkan ju bí mo ṣe rò lọ. Ṣíṣe pípé tún fún ti rán mi lọ́wọ́ láti túbo mọ́ ara mi dáadáa, láti mọ agbára mi àti ibi tí mo gbọ́dọ̀ sọ́ra. Mo tún mọ̀ pé kì í ṣe gbogbo ọjọ́ ni mo gbọ́dọ̀ ṣiṣẹ́ ju wákàtí lọ. Ọjọ́ kan lè wá tí mo máa yàn láti sinmi pátápátá, láti lo àkókò pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́, tàbí láti ṣe ohun tí ń fún mi ní ayọ̀. Àwọn àkókò bẹ́ẹ̀ ṣe pàtàkì sí mi nítorí wọ́n tún ọkọ̀ mi ṣe, wọ́n sì jẹ́ kí n tú padà sí iṣẹ́ pẹ̀lú ìsinmi tuntun. Ni kíkún, bẹ́ẹ̀ni mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ, ṣùgbọ́n mo lè ṣe é pẹ̀lú ìmọ̀lára ojúṣe àti ìṣètò. Mo ń ṣiṣẹ́ takuntakun láti dé ibi tí mo fẹ́ lọ ṣùgbọ́n mo tún bọ̀wọ̀ fún ara mi àti ìlera mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Páápàá jùlọ, ọrùn dídùn bí pẹ̀fúùù, fífi òórùn pa ara jẹ́ apá kan nínú bí mo ṣe ń tọ́jú ara mi. Kì í ṣe nítorí ìfihàn nìkan, ṣùgbọ́n nítorí ìtẹ́lọ́rùn àti ìgboyà tí ó ń fún mi. Ni gbogbo ìgbà tí mo bá pa òórùn sára, mo máa ń ní ìmọ̀lára pé mo ti ṣe tó ara mi dáadáa. Mo sì ṣetán láti dojúkọ ọjọ́ tàbí ìpàdé kankan. Mo mọ̀ pé kì í ṣe gbogbo òórùn ló yẹ fún gbogbo àsìkò. Ìdí nìyẹn tí mo fi máa ń yan òórùn tí ó bá àkókò tàbí ibi tí mò ń lọ mu Bí mo bá ń lọ sí ibi iṣẹ́ tàbí tí nkò fẹ́ ariwo púpọ̀, mo máa ń lo òórùn tó rọrùn tí kò lágbára jù. Ṣùgbọ́n bí mo bá ń lọ sí ayẹyẹ, ìpàdé pàtàkì tàbí ibi tí mo fẹ́ ara mi hàn dáadáa, mo lè yan òórùn tí ó jinlẹ̀ díẹ̀ tí yóò sì dúró lórí ara mi fún ìgbà pípẹ́. Fífi òórùn pa ara kì í ṣe pé mo kàn túú sí gbogbo ara mi lọ fàfà. Mo máa ń ṣe é pẹ̀lú ìmọ̀lára àti ìwọ̀ntúnwọ̀nsì. Mo mọ ibi tí òórùn tí máa si ṣẹ́ dáadáa, bí lẹ́yìn etí, lórí ọrùn tàbí lórí apá ọwọ́. Mo tún mọ̀ pé òórùn púpọ̀ lè jẹ́ ìsọ̀rọ̀ fún àwọn mi. Nítorí náà, mo máa ń ṣọ́ra kí n bá jẹ́ fún ẹnikẹ́ni tí ó wà ní ẹ̀gbẹ́ mi. Ohun mìíràn tí mo fẹ́ràn nípa fífi òórùn pa ara mi ni pé ń fi ìrántí sílẹ̀. Nígbà mìíràn ènìyàn lè rántí mi nítorí òórùn tí mo máa ń lò. Òórùn kàn lè jẹ́ kí àmì ìdánimọ̀. Ó lè sọ ǹkan kan nípa ènìyàn tí mo jẹ́ láì sọ lọ́rọ̀. Ìdí nìyẹn tí mo fi ń yan òórùn tí mo bá ara mi mú tí yóò sì bá ìwà àti ìmòye mi lọ. Mo tún rí pé fífi òórùn pa ara ni ipa lórí ìmọ̀lára mi. Bí mo bá rí ìrẹ̀wẹ̀sì tàbí ìdákẹ́jẹ́ kú díẹ̀, òórùn dídùn kan lè yí ìmọ̀lára mi padà kó sì fún mi ní ìsimi tuntun nígbà mi. Mo kò pa òórùn sára, kò tó dí pé mo kúrò ní ilé. Kì í ṣe pé mò ń lọ sí ibi kí'bi pàtàkì, ṣùgbọ́n nítorí pé mo fẹ́ ní ìmọ̀lára dáadáa nípa ara mi. Síbẹ̀, mo mọ̀ pé kì í ṣe dandan láti pa òórùn sára ní gbogbo ìgbà. Ọjọ́ kan lè wà tí mo fẹ́ jẹ́ kí ara mi rí bí ara mi ṣe rí láì, láì òórùn ọ̀ṣọ́ kankan. Ṣùgbọ́n ní gbogbo ògbò, fífi òórùn pa ara ti di apá kan nínú ìgbésí ayé mi nítorí ó ràn mí lọ́wọ́ láti túbọ̀ ní ìgboyà, ìtẹ́lọ́rùn àti ìtẹ́lọ́rùn ara ẹni ní kíkún. Bẹ́ẹ̀ ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo sì ń ṣe é pẹ̀lú ìmọ̀lára, ìwọ̀ntúnwọ̀nsì àti ìmòye pé.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀-èdè, mo sì kà á sí ohun pàtàkì gan nínú ìgbésí ayé mi. Ní ìbẹ̀rẹ̀, mo rí i gẹ́gẹ́ bí ǹkan tí ìjọba béèrè lọ́wọ́ wa, ṣùgbọ́n pẹ̀lú àkókò, mo lóye pé nọ́mbà orílẹ̀-èdè jẹ́ ọ̀kan nínú ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè. Ó jẹ́ kí a mọ ẹni tí ó jẹ́ jẹ́ lọ́dọ̀ ìjọba, ó sì ràn mí lọ́wọ́ láti rí àwọn ànfàní tí mo yẹ kí n rí. Mo rántí ìgbà tí mo lọ forúkọ sílẹ̀ fún kò rọrùn gan nítorí pé mo ní láti faradà ìdúró pípẹ́ àti ìlànà tó pọ̀. Síbẹ̀, mo mọ̀ pé ohun tí mò ń ṣe jẹ́ fún ìrànlọ́wọ́ ọjọ́ iwájú mi. Nígbà tí mo parí gbogbo ìgbésẹ̀ tí mo sì gba nọ́mbà orílẹ̀-èdè mi, inú mi dùn gan nítorí pé mo mọ̀ pé mo ti di apá kan kún rere nínú ètò orílẹ̀-èdè mi. Nọ́mbà orílẹ̀-èdè mi ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀ ìgbà. Ó jẹ́ kó rọrùn fún mi láti ṣe àwọn ọ̀ràn ilé-ìfowópamọ́, láti forúkọ sílẹ̀ fún àwọn iṣẹ́ kan, tàbí láti jẹ́ kó yé àwọn ilé iṣẹ́ pé ìdánimọ̀ mi péye. Nígbà mìíràn tàbí níbi tí a bá béèrè fún ìdánimọ̀ gidi, nọ́mbà orílẹ̀-èdè ni mo fi ń dúró. Ó ń fún mi ní ìtẹ́lọ́rùn pé mo ní ohun tí mo lè fi hàn pé èmi jẹ́ ẹni tí mo sọ pé mo jẹ́. Mo tún mọ̀ pé pẹ̀lú nọ́mbà orílẹ̀-èdè wa, ojúṣe mi gbọ́dọ̀ fi ṣeré tàbí jẹ́ kí ó wo ẹni tí kò yẹ. Ìdí nìyẹn tí mo fi sọ́ra gan pẹ̀lú bí mo ṣe ń lò ó. Mo, mo máa ń fi fún ibi tí ó yẹ nìkan. Mo sì ń gbìyànjú láti dáàbò bo ìpamọ́ ara mi nítorí mo mọ̀ pé ìlò àìtọ́ lè fa ìṣòro. Ní ọ̀nà kan, nọ́mbà orílẹ̀-èdè ti jẹ́ kí n tú bọ̀ mọ́ iyè mi gẹ́gẹ́ bí ara orílẹ̀-èdè. Ó ran mi létí pé mo ní ipa kan láti kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè, pé mo ní ojúṣe láti telé òfin. Kì í ṣe ohun tí, tí ó, tí ó tọ́, kì í ṣe nọ́mbà lásán ni, ṣùgbọ́n àmì pé mo jẹ́ apá kan nínú àjọṣe àgbà. Ni kíkún, bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀-èdè, mo sì ń lò ó pẹ̀lú ìmọ̀lára àti ojúṣe. Ó ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀ ìgbà. Ó sì ń fún mi ní ìtẹ̀, ìtẹ́nilọ́rùn pé ìdánimọ̀ mi dájú. Fún mi, nọ́mbà orílẹ̀-èdè kì í ṣe àkójọpọ̀ díìtì nìkan, ṣùgbọ́n apá pàtàkì nínú ẹni tí mo jẹ́ àti ibi tí mò ń lọ lọ́jọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára nítorí pé ó jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ìtọ́jú ara mi. Nígbà gbogbo, nígbà tí mo bá fi ìpara sára, ó ń jẹ́ kí ara mi dán àti rírọ̀. Ó tún jẹ́ ọ̀nà kan láti tọ́jú àti láti ṣètọ́jú àwọn ara mi nítorí pé ó mú kí àwọ̀ ara mi kó ní kò ní gbó. Ó sì ń mú kí ó máa ní ìtùnú pàápàá nígbà tí mo bá ń lọ sí ẹ̀yìn ọjọ́ kan. Mo ṣe èyí fún ìlera àti ìtùnú ara mi. Mo ní ìrírí pé nígbà tí mo bá fi ìpara sára, ó ń mú kí ara mi dùn, ó ń fi mí sí ipò tí ó dára, ó sì ń ṣe ìrànlọ́wọ́ láti yàgò fún gbígbóná tàbí ìrora lórí àwọ̀ ara. Ó jẹ́ apá kan pàtàkì tí ìlànà ìtọ́jú ara mi tí mo ti fi ara mọ́. Pẹ̀lúpẹ̀lú, ìpara sára lè jẹ́ ohun tí ó mú kí ojú mi ṣe dáadáa. Pàápàá nígbà tí mo bá ní àwọn ẹ̀dọ̀fu tàbí ìṣòro lórí àwọ̀ ara mi, mo fi ìpara sára lórí ara mi kí n lè ní àbò kí ó sì jẹ́ kí ara mi ní ìrọ̀rùn púpọ̀. Ó jẹ́ iṣẹ́ tí ó ní ìtumọ̀ púpọ̀ fún mi tí ó sì mú kí n ní ìtùnú àti ìgbẹ́kẹ̀lé nínú ara mi. Nígbà mìíràn, mo tún fi ìpara sára nígbà tí mo bá fẹ́ láti sinmi tàbí láti ní àkókò fún ara mi, láti ronú àti ṣe ìrànlọ́wọ́ fún mi láti borí gbogbo àwọn àìpọ́n ọjọ́ mi. Nítorí náà, ìpara sára jẹ́ ohun tí ó ṣe ìrànlọ́wọ́ fún mi láti ní ìrírí ìrọ̀rùn àti ìlera, àti láti ní ìlọsíwájú nínú ìṣàkóso ìgbésí ayé mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára mi. Ó sì jẹ́ ọ̀kan lára ohun tó ṣe pàtàkì gan nínú ìtọ́jú ara mi. Ní ìbẹ̀rẹ̀, mi ò mọ̀ pé fífi ìdáàbòbò òòrùn ṣe pàtàkì tó bẹ́ẹ̀. Mo máa ń rò pé nítorí pé àwọ̀ ara mi dúdú, òòrùn kì í ṣe mí lára púpọ̀. Ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí í kọ́ ẹ̀kọ́ sí i nípa ìlera àwọ̀ ara, mo lóye pé ìmọ̀lára yẹn kì í ṣe òtítọ́ pátápátá. Mo kẹ́kọ̀ọ́ pé òòrùn ní agbára láti ba àwọ̀ ara jẹ́, kò sì fa ìyípadà bíi dídúndú ju bó ṣe yẹ lọ. Àláì ìlera àwọ̀ ara àti pé ó tún lè fa àìsàn tó léwu bí i àkan àwọ̀ ara. Nígbà yẹn ni mo pinnu pé èmi kò ní tún tiré pẹ̀lú ìlera àwọ̀ ara mi mọ́. Láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí í fi ìdáàbòbò òòrùn sára mi ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde, pàápàá jùlọ ní àkókò tí òòrùn bá ràn gan. Mo máa ń fi sí ojú mi, ọwọ́ mi, ọrùn mi àti gbogbo apá ara tí aṣọ kò bò. Kì í ṣe pé mò ń lọ sí ibi ìrìn àjò tàbí etí òkun nìkan ni mo máa ń lò ó. Kódà bí mo bá kàn dáadi lọ sí ọjà tàbí iṣẹ́, mo tún máa ń fi. Mo máa ń rí pé ó jẹ́ kò rọrùn fún mi láti ṣètọ́jú àwọ̀ ara mi dáadáa. Ó sì tún jẹ́ kó dàbí ẹni pé àwọ̀ ara mi tán díẹ̀. Ohun mì tí mo tún fẹ́ràn nípa fífi ìdáàbòbò òòrùn ni pé ó jẹ́ kó jẹ mí lójú pé mò ń ṣe ohun tó tọ́ fún ara mi. Òun kọ́ mi ní ìfaradà àti ìtẹ́lọ́rùn pé mò ń ronú jìnnà sí ọjọ́ iwájú ìlera mi. Ní báyìí, fífi ìdáàbòbò òòrùn ti di àṣà fún mi. Kì í ṣe nǹkan tí mo fi ń ṣe ìgbà díẹ̀. Ní ìparí, mo lè sọ pé bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára mi. Mo sì máa ń gba àwọn míì níyànjú láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ti tèmi. Ilé ayé wa gbóná sí i lójoojúmọ́. Nítorí náà ó ṣe pàtàkì kí n dáàbòbò ara mi dáadáa. Ara mi jẹ́ ìní mi mo sì gbọ́dọ̀ tọ́jú rẹ̀ pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀.

Nígbà tí mo kẹ́yìn kọ́ ẹ̀kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi jẹ́ ní àkókò kan ṣáájú yìí. Ìgbà tí a ṣe àtúnṣe sí ònà tí a fi ń ṣiṣẹ́ lọ́dọ̀ wa. Ilé iṣẹ́ wa pinnu láti lo ìmọ̀ ẹ̀rọ tuntun kan láti mú iṣẹ́ rọrùn kó sì yára jù tẹ́lẹ̀ lọ. Ni ìbẹ̀rẹ̀, inú mi kò dùn rara nítorí pé mo ti mọ̀ ọ̀nà àtijọ́ dáadáa, mo sì ti rò pé kíkọ́ nǹkan tuntun yóò gbà mí ní àkókò púpọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé àyípadà jẹ́ apá kan nínú ìdàgbàsókè. Torí náà mo pinnu láti ṣí ọkàn mi sí i. Ni ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ wa, mo rí pé kò rọrùn bí mo ṣe rò. Ọ̀pọ̀ nǹkan tuntun ló wà tí mo gbọ́dọ̀ lóye láti bí a ṣe ń lo ẹ̀rọ tuntun náà dé bí a ṣe ń ṣètò iṣẹ́ wa lórí rẹ̀. Mo ní láti bi ìbéèrè lọ́pọ̀lọpọ̀, mo sì tún ní láti ṣe àdánwò lọ́nà ara mi. Nígbà mi mo máa ń ṣe àṣìṣe ṣùgbọ́n mi ò jẹ́kí ìyẹn dá mi dúró. Mo mọ̀ pé àṣìṣe jẹ́ apá kan nínú ẹ̀kọ́. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní mọ̀ dáadáa, mo rí pé ẹ̀kọ́ tuntun yìí jẹ́ kó rọrùn fún mi láti ṣe iṣẹ́ ó sì fi àkókò pamọ́ fún mi. Iṣẹ́ tí mo máa ń lo lákàntí púpọ̀ láti ṣe tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí í parí ní kùkúrù àkókò. Èyí mú kí ìgboyà mi pọ̀ sí i. Mo sì bẹ̀rẹ̀ sí í ní inú dídùn pé mo gba ara mi láti kọ́ nǹkan tuntun. Kíkọ́ nǹkan tuntun yìí tún kọ́ mi pé ẹni tí kò bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tuntun lè subú sẹ́yìn ní ibi iṣẹ́. Ayé ń yípadà lórèéré ìmọ̀ tuntun sì jáde lọ́jọ́ dé ọjọ́. Bí mo ṣe kọ́ nǹkan tuntun yìí, ó mú kí n rí ara mi gẹ́gẹ́ bí ẹni tó ṣe tán láti dojú kọ ìpèníjà tuntun mi ní ọjọ́ iwájú. Ó tún jẹ́ kó rọrùn fún mi láti ran àwọn ẹlẹgbẹ́ mi lọ́wọ́ tí wọ́n kò tíì lóye rẹ̀ dáadáa. Ní ìparí, mo lè sọ pé àkókò tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ jẹ́ ìrírí tó dá mi lójú pé kíkọ́ ẹ̀kọ́ tuntun kìí parí rárá. Ó jẹ́ nǹkan tó mú mi dàgbà nípa ọpọlọ àti nípa iṣẹ́. Ní báyìí mo ti pinnu pé gbogbo ìgbà tí àyè bá wà láti kọ́ nǹkan tuntun, èmi yóò gbà á nítorí pé ó mú kí n dára sí i gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àti gẹ́gẹ́ bí ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi lọ́pọ̀ ìgbà. Nítorí mo ti mọ̀ pé ó ṣe pàtàkì gan-an fún iṣẹ́ àti ìgbésí ayé mi lójoojúmọ́. Ni ìbẹ̀rẹ̀, mo kà á sí ǹkan pàtàkì. Mo máa ń pa ìkìlọ ìmúdójúìwọ̀n tì, torí mo rò pé ó máa ń gba àkókò tàbí pé ó lè fa ìṣòro tuntun. Ṣùgbọ́n ìrírí kan tí mo ní lọ́jọ́ kan ló yí ìròyìn mi padà pátápátá. Ọjọ́ kan, mo ṣe àkíyèsí pé fóònù àti kọ̀m̀pútà mi bẹ̀rẹ̀ sí í lọ díẹ̀díẹ̀. Àwọn ìṣàkóso kan sì kọ̀, kọ iṣẹ́ dáadáa. Nígbà tí mo tọpinpin ìṣòro náà ni mo rí pé mo ti pẹ́ jù lọ nípa ìmúdójúìwọ̀n software. Lẹ́yìn tí mo ṣe ìmúdójúìwọ̀n náà, mo rí ìyàtọ̀ kedere. Ohun gbogbo tún bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ lóore. Ààbò ẹrọ mi sì dáa sí. Látàrí ìyẹn, mo pinnu pé mi ò tún ní ṣe àíkíyèsí ìmúdójúìwọ̀n mọ́. Ni báyìí, ní gbogbo ìgbà tí bá ti rí ìkìlọ̀ pé ìmúdójúìwọ̀n tuntun wà, mo máa ń ṣàyẹ̀wò rẹ̀ dáadáa. Mo mọ̀ pé ọ̀pọ̀ ìmúdójúìwọ̀n ni wọ́n'o ṣe láti ṣàt-hmm-ṣàtúnṣe àṣìṣe, láti mú ààbò pọ̀ sí àti láti ṣàfikún àwọn ànfàní tuntun. Èyí jẹ́ kó jẹ́ mi lójú pé data àti alàyè ara ẹni mi wà lábẹ́ ààbò tó dára. Ìmúdójú'ìwọ̀n software tún jẹ́ kó rọrùn fún mi láti ṣe iṣẹ́ pẹ̀lú àwọn ètò tuntun àti àwọn ohun èlò mi. Nibi iṣẹ́, mo rí pé fífi software tuntun sílẹ̀ ń jẹ́ kó rọrùn fún mi láti bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ pọ̀ nítorí gbogbo wọn ló dá ǹkan náà. Ó tún dí ewu ìṣòro ẹ̀rọ kù tó lè fa ìdádúró iṣẹ́. Ni tí ara ẹni, ìmúdójú'ìwọ̀n software ti kọ́ mi ní ìfaradà àti ìmúrasílẹ̀. Mo ti kọ́ láti máa ṣètò àkókò mi dáadáa bí mo ṣe ń yan àkókò sílẹ̀ láti ṣe ìmúdójúìwọ̀n kí ó bá lè jẹ́ fún iṣẹ́ tàbí ìsimi mi. Mo tún máa ń rí pé lẹ́yìn ìmúdójúìwọ̀n, mo máa rí àwọn ìṣàyàn tuntun tí jẹ́ kí ń dùn láti ṣe ẹ̀rọ mi. Ni ìparí, mo lè sọ pé bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi. Mo sì gbà pé ó jẹ́ apá pàtàkì nínú ìtọ́jú ẹ̀rọ àti ìlera ìṣe mi. Kí ń bá jẹ́ fún ara mi ọjọ́ iwájú, mo yàn láti jẹ́ ẹni tí ó ń tẹ̀lé ìmúdójúìwọ̀n lọ́wọ́lọ́wọ́. Ó jẹ́ ìpinnu tó ti ràn mí lọ́wọ́ gan, mo sì rí ànfàní rẹ̀ lójoojúmọ́.